Ó dára kí ènìyàn má ṣe àtúnlo nǹkan. Àtúnlo nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìwúlò. Nítorínà, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan tí ó má ń ṣe àtúnlo nǹkan, bí ike tàbí àpò tí àfi ra nǹkan tí mo bá lò ní àkọ́kọ́, màá tọ́jú irú ọ̀hún kan báyìí láti tún wọn lò ní ọjọ́ mìíràn.

Bẹ́ẹ̀ni ojú mi dára gan an o. Èmi ni àwọn ọmọge máa ń pè ní ọmọ tí òwẹ̀ tó ń dán. Nítorí wípé ọmọ dúdú ni mí, ojú mi sì dára ó rẹwà gan láti rí. Nítorí èyí, àwọn obìnrin máa ń lé mi ní ọ̀pọ̀lọpọ̀, àwọn ọkùnrin sì máa ń fẹ́ bá mi ṣe ọrẹ.

Ẹ̀rọ ìgbésókè dára láti lò bí ènìyàn bá fẹ́ gun ilé olókè tó pọ̀ láti bi òkè mẹ́rin ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní àwọn ilé olókè tí kò bá ní ẹ̀rọ ìgbésókè, a máa da lẹ́ẹ̀kan kan kí ènìyàn fi ṣe ìdárayá láti gun orí òkè láì lo ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tó bá jẹ́ ilé olókè tí ẹ̀rọ ìgbésókè wà ni, màá fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè.

Gẹ́gẹ́ aago mẹ́sàn án ní àárọ̀ ni ọ́fíísì mi máa ń ṣí. Láti lè dájú wípé mo tètè dé ibi iṣẹ́ láti bá akọ̀kọ̀ yìí, mo máa ń nílò láti kúrò nílé ní láti bi aago méje kí n ba lè má pẹ́ nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láti tètè dé ibi iṣẹ́, láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n láti dáhùn ìbéèrè yín, aago mẹ́sàn án àárọ̀ ni ọ́fíísì mi máa ń ṣí.

Mo máa ń bá àwọn oníbàá sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ̀ríba lọ́pọ̀lọpọ̀. Èyí jẹ́ lára àwọn ìwà tí ó lè mú yàn láti ní ìbájọ̀ṣẹ́pọ̀ rere pẹ̀lú àwọn oníbàárà. Lẹ́yìn èyí, mo máa ń bá àwọn oníbàrá sọ̀rọ̀ ní orí email, alátẹ̀jísẹ́ tí orí kọ̀mpútà. Eléyìí ni mo máa fi ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo bá nílò láti bá wọn sọ̀rọ̀.